Rárá o, èmi kì í mu àwọn ohun mímu pírótínì. Àwọn ohun mímu ẹlẹ́rìndòdò, ohun ni mo máa n sábà mu láì ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Í ó sì jẹ́ wípé àwọn ẹlẹ́rìndòdò tí mo máa ń mu ohun ni, coke, Fanta, Maltina, Nutrimilk, yoghurt, Five Alive àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn ohun mímu yìí ni mo máa ń sábà mu ní, àwọn ìgbà tí mo bá jẹun tán, tí ó sì jẹ́ wípé àwọn míì máa ń wá lásìkò tí mo bá ń jẹ ìpanu, tó rí i bí jẹ, àwọn ìpanu gẹ́gẹ́ bíì dónọ̀tì, bọ́ǹsì àti ehn, pọfupọ́ọ̀fù. Àwọn eléyìí ló máa wá pẹ̀lú àwọn ohun mímu wọ̀nyí, kí ó sì jẹ́ wípé, kò n ṣe ojoojúmọ́ ni mo máa ń ṣe àwọn eléyìí ni mo máa ń jẹ àwọn ǹnkan yìí tàbí mu àwọn ohun mímu yìí. Ẹ̀ẹ̀kọ̀kan láàrín ọ̀sẹ̀ ohun ni mo máa ń mu wọ́n, kí ó sì jẹ́ wípé àwọn ìgbà mìíràn wá tí mo máa ń lọ sí ilé, ilé oúnjẹ, ó jẹ́ wípé àwọn ǹnkan tí máa béèrè fún ni, tí ó sì ni má jẹ oúnjẹ, tó dàbí alára, mò lè máa jẹ àwọn oúnjẹ bí ìrẹsì, bí ẹ̀wà àbí bóyá bí i àwọn oúnjẹ olókèléde. Kí ó sì jẹ́ wípé àwọn oúnjẹ, àwọn ìpápánu yìí pẹ̀lú ọtí ẹlẹ́rìndòdò tí mo ti dàrú kọ wọ̀nyí, òhun ni èmi yóò sì mu.

Rárá o, èmi ò kí n wọ aṣọ àkayòrí ní ibi iṣẹ́, eh, lórí iṣẹ́ tèmi ò jọ má bí irú àwọn iṣẹ́, eh, àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tó má ń wọ àwọn àka-- aṣọ àkayòrí gẹ́gẹ́ bí àwọn tí wọ́n jẹ́ agbẹjọ́rò, tó jẹ́ pé aṣọ àkayòrí wọn ni wọ́n má ń wọ̀ ní nígbà tí wọ́n ní ilé ẹjọ́. Àbí àwọn tí wọ́n jẹ́, olùwòsàn, àwọn oníwòsàn tó jẹ́ onímọ̀ ìṣègùn òyìnbó tó jẹ́ pé wọ́n náà má ń wọ àwọn aṣọ àkayòrí wọn. Eléyìí kò ṣẹlẹ̀ ní ibi iṣẹ́ wa. Ibi iṣẹ́ ti tèmi, àwọn aṣọ tía ń pè ní corporate wears òun ni wọ́n ní pé kí a máa wọ, tí ó sì jẹ́ pé, ẹwù àti ṣòkòtò tó jẹ́ shirt and trouser òun ni a máa ń wọ̀ lọ sí ibi iṣẹ́. Tí ó sì jẹ́ pé èèyàn gbọ́dọ̀ múra dáadáa. Aṣọ tí èèyàn gbọ́dọ̀ wọ, ó gbọ́dọ̀ mọ dáadáa, ó sì gbọ́dọ̀, ó gbọ́dọ̀ lọ dáadáa tí ó gbọ́dọ̀ jẹ́ ohun tí yóò fi hàn pé, àti ibi iṣẹ́ wa, òun ni ibi iṣẹ́ wa ni á ń ṣiṣẹ́ fún. Àwọn aṣọ, àwọn ìgbà mí wá tó jẹ́ pé a máa ní àwọn aṣọ, a máà, a máa ń wọ àwọn aṣọ tí wọ́n ti kọ orúkọ ilé iṣẹ́ wa lé lórí, tó sì jẹ́ pé wọ́n máa ń ní àwọn àsìkò tí wọ́n máa ń ní kí á wọ àwọn aṣọ yìí. Báṣe má ń ṣe ní ibi iṣẹ́ tiwà níyí.

Ní ọdún tó kọjá, ní oṣù kejì, òní mo kẹ́yìn kọ ìgbékalẹ̀ iṣẹ́ tó jẹ́ wípé ní àsìkò yìí, ẹ́, àwọn alùn-- àwọn oníbàárà tó wá láti orílẹ̀-èdè mìíràn ni a fẹ́ bá ṣe ìpàdé, tí wọ́n sì wá bá wa ní ìpàdé ní, ẹ́, ilé iṣẹ́ wa. Ehn, lási fi ìpàdé náà ṣibí sí ìkànnì ara wọn, ẹ́, ilé ìtura tó wà ní tòsí ilé ibi iṣẹ́-- tó wà sí tòsí ibi iṣẹ́ wa. Ẹ́, ìpàdé yìí ni a ṣi ṣe fún ọjọ́ méjì. Ehn, àwọn ọ̀gá mi ni wọ́n, ẹ́, wọ́n fún mi ní iṣẹ́ láti kọ ìgbékalẹ̀, ẹ́, àwọn ohun tí a máa bá wọn sọ nínú ìpàdé náà àti kí n wo fínnífínní gbogbo àwọn nǹkan tó bá jẹ́ ìbéèrè wọn àti gbogbo nǹkan tí a lè fi gbà láti fi ṣe ìfọwọ́sowọ́pọ̀. Tí ó sì jẹ́ wípé gbogbo eléyì ni mo wo fínnífínní, ẹ́, tí mo sì ṣiṣẹ́ lé lórí, tí mo sì gbé ìgbéjáde tí ó ní ìtumọ̀ tí ó jẹ́ wípé, ẹ́, ó mú ó jẹ́ kí, ẹ́, ìpàdé náà kó ṣe sóore, ẹ́, tí mo sì gbé jáde fún àwọn ọ̀gá mi tí àwọn ọ̀gá mi náà tó sì ṣe àgbéyẹ̀wò rẹ̀, ẹ́, tí wọ́n sì sọ fún mi pé ó wà, ó dára láti lò. Ehn, eléyì ló jẹ́ wípé ó máa jẹ́, ẹ́, iṣẹ́ àlakọ́kọ́ lórí ìgbéjáde tí iṣẹ́ àkọ́kọ́ lórí ìgbékalẹ̀ iṣẹ́ tí wọ́n máa gbé fún mi pẹ̀lú àwọn tí wọ́n ṣe, ẹ́, oníbàárà láti ilẹ̀ wa. Ehn, tó sì jẹ́ wípé èmi gbìyànjú láti fi tọkantara láti fi ṣe iṣẹ́ náà ní àwọn ọ̀gá mi náà tí inú wọn sì dùn pẹ̀lú àbajáde, ẹ́, ìpàdé wa. Àwọn oníbàárà náà, òun ni wọ́n sì ti jẹ́ ara awọn tí ó jẹ́, ẹ́, ohun tí wọ́n bá wá dòwo pọ̀ títí tó fi di òní tí àjọṣepọ̀ wa tí ó sì gún régé títí tó fi di àsìkò tí à ń sọ yìí.

Ìlànà ìpolówó mi ni lílo àṣeyọrí tí a ti ṣe lẹ́nu iṣẹ́. Àwọn ilé iṣẹ́ ta ti bá dọ̀wọ́pọ̀ tí ó sì jẹ́ wípé ó ṣe èso rẹ̀, ẹ́ àwọn eléyi oun mo ru máa ń polówó fún àwọn tí ó bá jẹ́ oníbàárà tuntun, tí ó sì jẹ́ pé ìlànà yìí, òun ni mo ti ń lò tó sì ń ṣiṣẹ́ fún mi láti ìgbà tí mo ti jẹ́ ara àwọn-- tí mo ti jẹ́ ọ̀kan gbòógì nínú àwọn òṣìṣẹ́ wọn níbí iṣẹ́ wa. Ìlànà yìí, òun ló níí ṣe pẹ̀lú, ẹ́ àwọn oníbàárà wa tí ó sì jẹ́ wípé, ẹyin tí oníbàárà tí a fẹ́ bá dọ̀wòpọ̀, tí ó bá ti gbọ́ nípa àwọn ilé iṣẹ́ jànkànjànkàn àti àwọn oníbàárà ńlá tí a ti bá ṣiṣẹ́ ní àsìkò tí ó ti-- ní àwọn ìgbà tó ti-- ní àwọn ìgbà kan sẹ́yìn, àbá won ta ń bá ṣiṣẹ́ lásìkò taa wà yìí, tí oníbàárà náà, tí ọ̀un náà tó sì le ṣe àgbéyẹ̀wò, tó ó sì lè rí, tó sì lè rí mọ wípé òótọ́ ni, ẹ́ àwọn, àwọn táa bá, tí a ti bá ṣiṣẹ́ pọ̀ yìí wípé a ti bá wọn ṣiṣẹ́ pọ̀ rí, eléyìí yóò sì jẹ́ kí àwọn, àwọn èèyàn yìí kan lè bá wa dọ̀wọ́pọ̀ nítorí wípé wọ́n gbà wípé, ẹ́ iṣẹ́ wa dára, ló fi jẹ́ kí àwọn ilé iṣẹ́ ńlá yìí máa bá wa dọ̀wọ́pọ̀. Ẹ tó jẹ wípé iṣẹ́ wa kò dára ni, ẹ́ àní lé máa bá iru àwọn ilé iṣẹ́ báyìí dọ̀wọ́pọ̀. Ẹ̀ ara àwọn kan ta fi máa ń pe àwọn ilé iṣẹ́ tuntun àtàwọn oníbàárà tuntun wá síbí iṣẹ́ wa. Òun ni eléyìí. Ẹ̀ ìlànà mìíràn tí a tún máa ń lò, òun ni ìlànà kí ẹ́ a fún àwọn oníbàárà, ká fún wọn ní ẹ̀dínwó lórí ọjà. Ó jẹ́ wípé tí wọ́n bá ti ra ọjà dé bí kan, tí wọ́n bá ti ra ọjà tó, tó iye kan, a fún wọn ní ẹ̀dínwó tó pọ̀ lórí ọjà tí wọ́n bá fẹ́ rà. Ẹ̀ eléyìí, òun ló máa jẹ́ wípé ó máa jẹ́ ohun tí ojúlówó ọjà, ṣùgbọ́n tó jẹ wípé wọ́n máa rí ní ẹ̀dínwó sí àwọn, ẹ́ ilé iṣẹ́ mìíràn tí wọ́n ń ta ọjà náà, tí eléyìí yóò sì fa àwọn oníbàárà mára, ẹ́ ní àwọn àsìkò yìí. Eléyìí na lá tun máa ń ṣe lóòrèkóòrè tí ó sì jẹ́ wípé tó bá ti di àwọn àsìkò kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí ìparí ọdún, òun ni a tó máa ń ṣe eléyi dáadáa tí a sì máa jẹ́ kí ìpolówó wa kí, ẹ́ já lé jáko baá ṣe ń polówó lórí tẹlifísàn, là máa ń polówó lórí rédíò tó jẹ́ wípé àwọn èèyàn wọ́n sì mọ ilé iṣẹ́ wa, ilé iṣẹ́ wa jẹ́ gbajúgbajà káàkiri gbogbo ilẹ̀.

Ìṣẹ́gun ọdẹ ni wọ́n máa ń fi ṣe oríyìnì fún-- ayẹyẹ tó máa ń fi ṣe oríyìnì fún àwọn ọdẹ tó ṣe takuntakun. Tí ó sì jẹ́ pé èmi ti gbọ́ irú ẹrí e rí oè wọ́n máa ń ṣe dáadáa nígbà tí mo fi inú dàgbà ní àwọn ilẹ̀ Yorùbá. Ṣùgbọ́n iṣẹ́, ẹ́, iṣẹ́, ẹ́, alákọ̀wé tí èmi ń ṣe kò fún mi láǹfààní láti máa lọ sí irú àwọn ayẹyẹ yìí. Èmi sì ń lọ sí ìṣẹ́gun ọdẹ. Èmi kò, kò, àwọn ọ̀rẹ́ tí mo ní tó jẹ́ ọdẹ nígbà tí mò ń dàgbà, òní, mò ní, mi ò ní, mi ò ní àǹfààní láti gbọ́ lọ́tọ̀dọ̀ wọn mọ́. Ẹ̀ tí ó sì jẹ́ pé, ẹ́, èmi máa ń gbọ́ táa máa ń sọ̀rọ̀ nípa ìṣẹ́gun ọdẹ ní àwọn àsìkò táa tí mo fi ń dàgbà. Ṣùgbọ́n ní àsìkò yìí, ẹ́, mi ò mọ nǹkan kan nípa ìṣẹ́gun ọdẹ. Tí ó sì jẹ́ pé, ẹ́, bóyá ní ọjọ́ iwájú, èmi yóò fisọ́kàn láti lọ, ẹ́, rí, ẹ́, ayẹyẹ yìí. Kí n sì lọ wo ohun tí wọ́n ṣe níbẹ̀. Ẹ̀, a gẹ́gẹ́ bó ti jẹ́ pé àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá, ohun tí ó rẹwà ni. Tí ó sì jẹ́ wípé èèyàn yóò rí ẹ̀kọ́ kan àti ọgbọ́n àbí òye kan láti kó láti ara ohun tí wọ́n máa ń ṣe. Kí yó, ó sì tún jẹ́ nǹkan tí ó ń jẹ́ eré ìdárayá fún gbogbo àwọn èèyàn tí wọ́n bá pé kópa ní.

A ti parọ́ ọkàn mi ni kó n ṣe ohun tí ó rọrùn fún mi lọ́pọ̀lọpọ̀ ìgbà torí mo jẹ́ ẹni tí ó ní ẹ̀rí ọkàn tí mo bá tí ń ṣe nǹkan, ní ẹ̀rí ọkàn, yóò ti máa dà mí láàmú pé a, ohun tí mò ń ṣi sọ yìí, ohun tí mò ń ṣe yìí, ìrọ́ wà níbẹ̀ o. Èyí ló fi jẹ́ wípé a ti parọ́ ọkàn mi ni kó n sábà ṣe ntí kó sábà ń ṣe ohun tó rọrùn fún mi. Ṣùgbọ́n mo mọ̀ pé ilé ayé tá ń gbé yìí, ọlótọ̀ lu, òníká lu. Àìmọ́yẹ nǹkan, lẹ̀yan ó so ọ̀tọ̀ sí tó jẹ́ wípé, yóò padà di wàhálà tí yóò padà di wàhálà mọ́yàn lọ́wọ́. Ilé ló fi jẹ́ wípé ìgbà míràn mo mọ̀ pé èèyàn máa ń ṣẹ́nu pọ̀, tí èèyàn sì máa ń gbìyànjú àti tí èèyàn máa ń gbìyànjú àti se ọ̀rọ̀ kù sí inú. Eléyi ló fi máa ń jẹ́ wípé mo máa ń gbìyànjú àti, parọ́ ọkàn mi. Tí mo bá ń ṣe nǹkan tí mo mọ̀ pé bóyá, ọba mi kò bá lána tẹ mí mú, mo lè gbìyànjú láti jẹ́ kí tó jìyà wípé mo mọ̀ pé nǹkan tí mo fẹ́, nǹkan gidi mo fẹ́ rí láti ohun tí mo ń ṣe yìí, èmi sì máa ń gbìyànjú láti máa parọ́ ọkàn mi láwọn àsìkò yìí láti lè jẹ́ kí ń rí nǹkan gidi tí mo fẹ́ ṣe láti lè jẹ́ kí rimú jáde. Ṣùgbọ́n mo máa ń gbìyànjú láti má ṣe nǹkan àbúrú àbí ìjàǹbá fún èyàn. Bí bó má ṣe lè parọ́ nínú bí mo ṣe ń parọ́ ọkàn mi yìí tó. Tó sì jẹ́ wípé, nǹkan tí mo máa sábà ṣe, ohun náà ni wípé, màá fi sọ́kàn pé ohun tí mo fẹ́ ṣe àbúrú rẹ̀, ó kéré sí, iye àǹfààní rẹ̀ lọ. Eléyi ló máa ń fi mí lọ́kàn bá lẹ̀ láti lè ṣe ohun tí mo bá fẹ́ ṣe láìṣe pé bóyá ẹ̀rí ọkàn yóò sì dà mí láàmú.

Fóònù alágbèéká tí mo ń lò ni lá ń porúkọ ẹ̀ ni Infinix Hot 10, tí ó sì jẹ́ wípé mo ti ń lo fóònù yìí láti bí i ìwọ̀n ọdún méjì sí àsìkò yìí. Ẹ̀fóònù yìí ni mo fi máa ń ṣe onírúurú nǹkan gẹ́gẹ́ bí i, ẹ́, àti bá àwọn ènìyàn sọ̀rọ̀ lórí ìpè àti kàn sí ẹ̀rọ ayélujára kí n fi máa lo àwọn ìtàkùn ìbánidọ́rẹ̀ẹ́ láti bá wọn, láti máa bá àwọn ọ̀rẹ́ mi àti àwọn oníbàárà pẹ̀lú àwọn tí wọ́n ń ṣiṣẹ́, àwọn tí a jẹ́ ń ṣiṣẹ́ wà pọ̀ láti máa bá wọn sọ̀rọ̀. Ẹ̀fóònù yìí ni mo tún máa ń fi kàwé, tí mo fi máa ń ní ìmọ̀ sí nípa gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ní agbègbè mi àtàwọn nǹkan tí mo ní mo tí mo nílò láti ní ìmọ̀ sí pẹ̀lú iṣẹ́ mi. Mo tún máa ń lo fóònù yìí lẹ́nu iṣẹ́ pẹ̀lú àwọn ìṣẹ́ kọ̀ọ̀kan tí wọ́n bá gbé fún mi lẹ́nu iṣẹ́ mi, tí ó sì jẹ́ wípé fóònù yìí, òun ló máa ń wà pẹ̀lú mi ní gbogbo ìgbà tí ó ti jẹ́ eyín tí ó jẹ́, ẹ́, ohun bùkún fún mi. Àwọn àsìkò kan ni mo ti jẹ́ wípé àwọn ẹ̀kọ́ tó fún, tí mo ti pawó lórí wọn, òun ni mo ti kọ́ lórí fóònù yìí, tí ó sì jẹ́ wípé, ẹ́, tí èmi ò bá wà pẹ̀lú fóònù yìí kó tó di ìṣẹ́jú mélòó kan, ìṣẹ́jú bí i márùn-ún sí mẹ́wàá, òun ni èmi ó ti mọ̀ pé fóònù yìí ò sí lára mi. Ẹ̀, àìmọye ìgbà ni mo ti máa ń lo fóònù, ṣùgbọ́n eléyìí òun ni ó kú jẹ́ ara àwọn fóònù tí mo ti, ó ti pẹ́ lọ́wọ́ mi jù. Ẹ̀, ẹ́, lára nttí mo fi nífẹ̀ẹ́ sí fóònù mi ni wípé, ẹ́, owó, owó, òun, ààyè wà lórí rẹ̀ tí mo lè gba àwọn fáìlì mi sí àtàwọn fọ́tò àti gbogbo àwọn ohun tí mo tún fi ń ṣiṣẹ́, àwọn fáìlì tí mo ti ń ṣiṣẹ́ lẹ́nu iṣẹ́, ààyè wà lórí rẹ̀ dáadáa fún mi, tí ó sì jẹ́ wípé, ẹ́, ó tún yára tí mo bá ń lò lórí íńtánẹ́ẹ̀tì, òun ni ó jẹ́ wípé mo máa ń sábà fi ṣe àwọn iṣẹ́ mi ní kíákíá. Ẹ̀, fóònù yìí ló tún jẹ́ wípé òwoò rẹ̀ ò gani lára, tí ó sì jẹ́ wípé ìgbà tí mo fi ra, owó tí owó, owó tí, ẹ́, kò gún mi lápá, òun mo fi ra tí ó sì wúlò fún mi àsìkò yìí. Ẹ̀, ilé ló jẹ́ kí ó jẹ́ pé kíni nífẹ̀ẹ́ sí fóònù yìí, ó jẹ́ wípé tí mo bá tún fẹ́ ra fóònù mi, ẹ́, ó ṣeé ṣe kó jẹ́ wípé láti ilé-iṣẹ́ Infinix náà ni màá ti ra fóònù mi náà.

Rárá o, èmi ò kí ń kọ orin télé o. Ehn, èmi ò sábà kọ orin tí ò bá ń ṣe ẹ̀kọ́ kan tí mo bá rántí àwọn orin tí mo ti gbọ́ sẹ́yìn. Àwọn orin gẹ́gẹ́ bí orin fújì, eh, àgàgà àwọn orin tí Alhaji, eh, eh, Barrister tó ti kọ sẹ́yìn, eh, Sikiru Ayinde Barrister. Àwọn orin tó ti kọ sẹ́yìn tí ó bá wá sí mi ní orí, òun ni èmi yóò sì máa kọ. Ehn, àwọn orin tó tún, tí mo tún máa sábà kọ, òun ni àwọn orin wàsi Alabi Pasuma àti Sáyidi Oṣùpá. Tí ó sì jẹ́ wípé àwọn orin, ehn, ìgbàlódé tá ń pè ní hip hop tí mo tún máa ń kọ, òun náà tún ni àwọn orin gẹ́gẹ́ bí, ehn, ti 2Face, ti Wizkid àti Davido. Ehn, èmi kò ti, èmi kò ti ì dà kọ orin fúnra mi tó jẹ́ èyí tí mo, tí mo ronú fúnra mi rí, bí kò ṣe àwọn orin tí wọ́n ti kọ tẹ́lẹ̀ tí èmi sì gbàgbọ́ pé, ehn, èmi kò, èmi ò, èmi ò ṣe ẹni tó ní ẹ̀bùn orin, nítorí mi ò gbìyànjú láti kọ orin rí àbí láti ronú ohun, ehn, ẹsẹ̀ orin láti kọ sílẹ̀. Eléyìí ni ó fi jẹ́ wípé màá ń sanra sọ̀rọ̀ tó jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ ọlọ́run ni pé iṣẹ́ takuntakun náà wọ́n ṣe. Tí èmi náà sì máa ń gbìyànjú láti máa fetí tẹ́tí sí ẹ orin tá bá kọ, ehn, láti kọ ọgbọ́n kan àbí o mi níbẹ̀. Àwọn orin tó dára ilẹ̀ mi máa ń gbọ́ ní àìmọye ìgbà tí ó sì jẹ́ wípé, ehn, ó máa ń, ó máa ń, ó máa ń kọ mi lọ́gbọ́n, mo sì máa ń tún kẹ́kọ̀ọ́ pàtàkì nínú àwọn orin wọ̀nyí.

Ìmọ tuntun tí mo fẹ́ kọ́ fún iṣẹ́ mi ni ohun tó jẹ́ mọ nípa, eh, ìṣòwò tí eyan n pè ní Business Administration. Ilé ẹ̀kọ́ gíga tó di university, òun ni màá ti kọ́ ẹ̀kọ́ yìí tí ó sì jẹ́ wípé wọ́n ń pè ẹ̀kọ́ yìí ní, eh, ẹ̀kọ́ Masters in Business Administration. Eh, ilé yìí ni ó máa fún mi ní ìmọ̀ nípa bí a ṣe ń ṣe ìṣòwò àti àwọn ǹkan tó rọ̀mọ́ àti gbogbo ọ̀nà àgbà tí ìṣòwò ẹni tó fi máa ń, tó fi máa ń jẹ́ èyí tí yóò jẹ́ àṣeyọrí. Eh, ìṣò, eh, ẹ̀kọ́ yìí ni mo ní ìgbàgbọ́ pé yóò ran èmi, ilé iṣẹ́ mi tí mo bá ṣiṣẹ́ lọ́wọ́ tí ó sì ran mi gangan lọ́wọ́ nípa àpá, eh, tí mo bá kọ́ tán. Lẹ́yìn wá ilé yìí, òun ni ẹ̀kọ́ nípa, eh, bí a ṣe ń ṣe ìdarí àwọn ènìyàn torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni mò ń bá ṣiṣẹ́, mo sì gbọdọ̀ mọ̀ nípa bí àwọn ènìyàn ṣe ń ronú. Eh, eleyìí ló fi jẹ́ pé mo fẹ́ kọ́ nípa àwọn ènìyàn tí a ń pè ní Human Resources, nípa lílo àwọn ènìyàn, eh, Human Resources. Eh, ẹ̀kọ́ yìí òun ni mo mọ̀ wípé tí mo bá kọ́ tán ó tún máa fún mi ní, eh, ìmọ̀ tó tún kún, ìmọ̀ tó péye lórí bí a ṣe ń, eh, bá àwọn ènìyàn sọ̀rọ̀ àti bí a ṣe ń jẹ́ kí àwọn ènìyàn kí wọ́n lè wọ́ ṣe àwọn iṣẹ́ tí yóò mú, eh, ilé iṣẹ́ kú dí ọ́ dàgbàsókè si. Ẹ̀kọ́ bí a ṣe ń ṣe ìdarí àwọn ènìyàn lọ́nà tó jẹ́ wípé ìlọsíwájú àti ìdàgbàsókè yóò ba ilé iṣẹ́. Àwọn ẹ̀kọ́ méjèèjì yìí ló wà lọ́kàmi tí mó sì mọ̀ wípé ní àìpé láì jìnnà àwọn ilé iṣẹ́ wa wọ́n fún mi ní àǹfààní àti àṣẹ láti lọ kọ́ torí wọ́n mọ̀ pé àǹfààní ilé iṣẹ́ náà ni ilé yìí yóò padà jẹ́ tí ó sì jẹ́ wípé, ẹh, èmi ò ní jẹ́ kí iṣẹ́, eh, ẹ̀kọ́ tí mo fẹ́ kọ́ yìí ní jẹ́ kó paṣẹ mi lára, eh, àsìkò tí mo bá fẹ́ lọ kọ́ sí, àsìkò tó jẹ́ wípé, eh, àwọn àsìkò tí máa le, tí ó máa le jẹ́ pé àwọn èèyàn tí wọ́n lè, lè dé mi tí wọ́n ṣì ṣe dáadáa yóò wà ni tí, eh, màá sì padà sí ilé, ilé iṣẹ́ mi tí màá ti kọ́ tán láti lè jẹ́ kí ìmọ̀ náà kó wúlò fún iṣẹ́ mi.

Bẹ́ẹ̀ni mo máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́ wa. Ê ìgbà tí a bá fẹ́ ra àwọn èròjà tuntun láti ṣe iṣẹ́ wa, Ê mo wà emi ni wọ́n máa ń fi àwọn ẹ̀h ìwé ṣọwọ́ sí tí máa sì ṣe ìgbéjáde owó. Ê ti wọn owó owó ta fẹ́ ná láti lọ ra àwọn ọjà yí. Ê tí ó sì jẹ́ wípé, Ê èmi ni mò ń ṣe alámójútó gbogbo rírà Ê káràkátà tí ó jẹ́ wípé èmi máa padà fi ọwọ́ tí màá bu wọ́ lu gbogbo káràkátà níbi ilé iṣẹ́ wa. Ê lẹ́yìn wa eleyii ló tún jẹ́ wípé mo tún máa ń ṣe ìgbéjáde Ê títa àwọn ọjà wa tí ó jẹ́ wípé Ê kó tó di wípé a ta àwọn ọjà síta, mo gbọ́dọ̀ kọ́ bu wọ́ lu náà kó tó di wípé ọjà náà ó jáde sí ì n ti í Ê ó jẹ́ n tí wọ́n máa tà fún àwọn oníbàárà wa. Ê àwọn eleyii ni àwọn ìgbéjáde tí mo máa ń ṣe ní ilé iṣẹ́ wa tí ó sì jẹ́ wípé, Ê àwọn nkan mi ti o ju eleyìí lọ bóyá bí ka ṣe igbéjáde, Ê owó táwọn òṣìṣẹ́ yiò máa gba ká bu wọ́ lu. Èmi ò kí ń ṣe àwọn eleyìí àwọn tó ń jẹ́ ọ̀gá wa lẹ́nu iṣẹ́ oni wọ́n wà ní ìgbọnnu eleyìí.

Etí ìgbọ́ tó múnádóko ni mo máa ń lò tó jẹ́ wípé, àwọn ibi tí mo bá wà, ohun tí àwọn èèyàn bá ń sọ, mo máa ń tẹ́tí sílẹ̀ tí màá sì máa gbọ́. Láì- láìṣẹ́ pé bóyá mo bá dẹ́tí, tí àwọn èèyàn bá jìnà sí mi díẹ̀ tí wọ́n bá wá sọ̀rọ̀, gbogbo nǹkan tí wọ́n ń sọ ini èmi yóò sì máa gbọ́. Àwọn èèyàn mìí wà tó jẹ́ wípé kódà kí wọ́n máa sọ níwájú, wájú wọn báyìí, wọ́n á sì ní máa ni máa gbọ́ gbogbo ohun tí wọ́n máa ń wí, wọ́n ò ní lè gbọ́ dáadáa torí pé bóyá wọ́n ní àrùn etí àbí ǹkan kan wà nínú etí wọn tó ń ṣe ìdíwọ́ fún wọn. Èmi kò sì nírúfẹ́ irú ìdíwọ́ báyìí àbí ìní ina báyìí tí ó sì jẹ́ wípé tí mo bá wà pẹ̀lú àwọn ènìyàn, àwọn ọmọ, ohun tí wọ́n bá ń sọ, òun ni mo máa ń fi tẹ́tí lẹ̀ láti gbọ́ tí mo sì máa ń ṣiṣẹ́ lórí ẹ. Eyín ló fi jẹ́ wípé àwọn oníbàárà wọ́n nílùú wọ́n nífẹ̀ẹ́ láti máa bá mi sọ̀rọ̀ tí wọ́n mọ̀ pé mo máa ń tẹ́tí gbọ́ gbogbo àròyé wọn tí màá sì ṣiṣẹ́ lórí àwọn àròyé náà, tí màá ṣiṣẹ́ lórí gbogbo àwọn ibeere wọn tí màá sì-- tí inú wọn yóò sì dùn pé àwọn mọ̀ ń bá ilé iṣẹ́ wa dowopọ̀

Rárá o, èmi i kìí ṣe eré ìdáni, tó jẹ́ wipé eré tí mo bá fẹ́ ṣe, mo máa ń fi jẹ́ kó jẹ́ èmi àti olólùfẹ́ mi àbí èmi àtàwọn ọ̀rẹ́ mi la jo n ṣe eré náà. O lè jẹ́ wipé boya a fẹ́ bá ara ẹni sọ̀rọ̀, tó jẹ́ pé ọ̀rọ̀ ta fẹ́ sọ, ọ̀rọ̀ eré náà ni. Tó jẹ́ pé wípe boya a maa sere a lè ṣe eré bojú bojú, a sì lè ṣe eré ntó jẹ́ wipé ọ̀rọ̀ ni a máa má wa sọ. Tó jẹ́ wipé ohun tí ó bá jẹ́ àṣírí, òhun ni a máa bá ara wa sọ. Àwọn eré báyìí mo máa ń ṣe pẹ̀lú olólùfẹ́ mi torí èmi ò gbọdọ̀ sọ́ ọ̀rọ̀ àṣírí fún ẹnìkan lásán. Èyí ló sì jẹ́ wípé àwọn eré tí mo máa n sábà ṣe, òhun ni eléyìí. Tó bá sì jẹ́ pé pẹ̀lú mi emi àtawọn ọmọ mi ni, a máa ń ṣe eré bojú bojú nígbà mìíràn. Ti o sì jẹ́ wípé àwọn eré tí mo maá n bá àwọn ọmọ ṣe, inú wọn máa n dùn sí i. Torí èmi nígbàgbọ́ pé gbogbo àwọn eré tà jó n ṣe papọ̀ yìí in ni ó jẹ́ kí wọ́n ní ìrètí dáadáa tó bá di ọjọ́ ọ̀la, tí wọ́n sì máa rantí àwọn àsìkò irantí dáadáa ní ọjọ́ ọ̀la, tí wọ́n sì máa rantí gbogbo àwọn àsìkò náà sì dáadáa. Torí wipé àsìkò tí ẹ̀eyan bá lò pẹ̀lú ẹbí ẹni, ara àwọn àsìkò tó dára jù ní ayé ènìyàn ohun ni. Èmi sì máa fẹ́ràn láti máa ṣe eré pẹ̀lú àwọn ẹbí mi.

Ojú àwòrán tí mo máa ń sábà máa wo jù, òun ni ojú àwòrán èmi, ìyàwó mi àti àwọn ọmọ mi. Ehn, mo ma ń sábà máa wo ojú àwòrán yìí ní ókéré tán, èèmejì sí, ẹ̀mẹta lójúmọ́. Torí tí mo bá fẹ́ kúrò ní ilé, èmi, ojú mi ó se alábàpáde àwòrán yìí. Ìgbà tí mo bá tún ti lé bí iṣẹ́ dé náà, èmi yóò sì tún rí àwòrán yìí tí ó sì máa ń mú mi ránti àwọn ìgbà tí èmi àti olólùfẹ́ mi tá jọ bẹ̀rẹ̀ eré ìfẹ́ wa àti àwọn ìgbà tí ó máa ń mú mi láti àwọn ìgbà tí olólùfẹ́ mi wà nínú oyún àwọn ọmọ wa tí ó sì jẹ́ kó máa ń mú mi ránti àwọn, ehn, àwọn, ehn, ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nígbà tí ó fi ní oyún àwọn ọmọ yìí. Ehn, gbogbo èléyìí, òun ló máa ń wá sí mi lọ́kàn tí mo bá ti rí àwọn àwòrán yìí tí ó sì jẹ́ pé àwọn àwòrán yìí, òun ni mo máa ń wò ní àìmọye ìgbà ní ojoojúmọ́.

Rárá o, èmi ò kí ń fa siga rárá tí ó sì jẹ́ wípé, àti kékeré, ni emi ò tí fi eléyi ko ra. Mo ní àwọn ọ̀rẹ́ tí wọ́n máa ń fa siga, lóòrèkóòrè tí wọ́n sì gbẹ̀ pé ó fẹ́ má sì ọjọ́ kan tí wọn má fa siga, ṣùgbọ́n eléyìí òní e mi ò fi kọ́ra. Tórí ní ilé wa, kò sí ẹni tó ń fa siga, èmi ò sì dé bá irú eléyìí yìí nílé. Eleyii lo jẹ́ wipé àwọn ore mi to n ńfà ní kò yàpa lára mi ní títí tí mo fi dàgbà. Ní ilé wa, ara ń tàn máa kìlọ̀ fún wa náà ni pé siga fífà ó ṣe é ṣe kó fa àrùn jẹjẹrẹ sí ara, jẹjẹrẹ tí ẹ̀dọ̀foóró tí ó sì jẹ pé ó ṣe é ṣe kó jẹ́ pé òun ló máa ṣe kúnfa ikú ẹni tí ó fa, siga yìí. Àwọn tí wọ́n ń ṣe ẹlẹ́dàá, tí wọ́n ń ṣe ìpèsè siga ọ̀un nàa, àwọn náà kọo, ìkìlọ̀. Wọ́n kilọ ko ìkìlọ̀ wọ́n n bẹ́ẹ̀ wípé, siga ni awọn iṣẹ́ burúkú, ọṣẹ tó ń ṣe ní ara tí ó sì jẹ́ wípé wọ́n ní pé ìwọ̀n tun won si òun ni kí àwọn tí wọ́n n mú, kí wọ́n máa, ki wọ́n máa mú. Ṣùgbọ́n èmi ò nífẹ̀ẹ́ sí à n mú, èmi ò sì kí ń duro lẹ́gbẹ́ àwọn tí wọ́n bá n mú siga òun tí ó sì jẹ́ pé èmi ò ń fa siga, bóti wulẹ ko mọ́, bí ó ṣe jẹ́ fún èmi lele yìí.

Àwọn sẹ́ ìgbọ̀nsẹ̀ tí mo máa ń lò ni àwọn èyí tí ó wà ní inú ilé mi àti èyí tí ó wà ní ibi iṣẹ́. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà ohùn ni, o máa ń jẹ́ pé àwọn ibi kékèké ni mo ti ń ṣe ìgbọ̀nsẹ̀ tí ó sì jẹ́ wípé èmi kì í sábà dé inú ilé. Èmi máa ń gbìyànjú àti ún pa ìgbẹ́ mọ́ra kí n tó dé, eh, ìgbọ̀nsẹ̀ mọ́ra ra kó tó di pé mo dé ilé. Eh, torí sì jẹ́ wípé èmi ò sábà ṣe ìgbọ̀nsẹ̀, èmi sì sábà ṣe ìgbọ̀nsẹ̀ síbí, eh, ibi tí ó bá wù mí ṣá bí ó sì sábà ṣe inú ilé mi àti ní ibi iṣẹ́. Eh, mo ní ilé ìgbọ̀nsẹ̀ tí ó wà ní, eh, tí ó wà lẹ́gbẹ̀ẹ́ ọ́fíísì mi, tí ó sì jẹ́ pé bí ilé mi tí màá ṣe àwọn ohun tí màá ṣe ìgbọ̀nsẹ̀, tí, eh, kò ní jẹ́ ẹni tí ò hàn síbí gbogbo aráyé. Eh, ilé yìí ni mo sì nífẹ̀ẹ́ sí. Eh, eléyìun ni mo ṣì nífẹ̀ẹ́ sí lara, ara ẹni tí ó wà lọ́fíìsì mi tí ó sì jẹ́ wípé mo máa ń gbìyànjú àti, eh, lò dáadáa tí mi ò sì nílò níwà ìlò bàjẹ́. Ibi wípé àwọn tí wọ́n tún ń ṣe, inú wọn kò ní dùn sí.